Ìdáàbòbò òòrùn, èmi kì í sábà lo ìdáàbòbò òòrùn nítorí mi ò ní. Yàtọ̀ fún pé mi ò ní, mi kì í sábà bùkátà fún mí máa lò nítorí èmi jẹ́ ẹni tí máa ń lo fìlà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Tí ì bá ṣe ìgbà tí fìlà mi sọnù. So tí mo bá tí ń lo fìlà yìí, mi ò bùkátà sí pé kí n má wá ìdáàbòbò òòrùn káàkiri. Kódà wọn ò ní ntàn pé ni umbrella tí í ṣe ìdáàbòbò oorun Mi ò ní torí pé mi ò bùkátà sí. Tí mo bá ti gbé fìlà mi tí mo ti wá mọ́rí, èyí náà tó fún mi láti dáàbòbo ara mi níbi òòrùn. Torí pé ibi tí mo ti kàwé, àwọn ibi tí òòrùn ti máa ń yọ lákolákọ ni. Tí ó ṣe wí pé tí òòrùn bá dé ní kikan, gbogbo rẹ́ ọ máa gbóná ní ririri tí gbogbo agbárí ọ máa ó yeyeye. So ìgbà tí mo wà ní ibí yìí, ibi tí mò ń sọ yìí, fìlà ni mo máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Oti wa jẹ́ kí fìlà lílò kó mọ́ mi lára débi pé ìgbà tí mo dé ilé, mo tún máa ń lò ní gbogbo ìgbà. Torí ìdí èyí, mi ò bùkátà sí pé kí n má wá ìdáàbòbò òòrùn káàkiri àbí láti máa lo ìdáàbòbò òòrùn.

Bá ṣe ń mú èrò tuntun wá. Ó wà lórí l'akọkọ, èèyàn gbọdọ̀ kọ́kọ́ mọ̀ kín ni àwọn nǹkan tí ó fẹ́ mú èrò tuntun wá lórí. Bóyá èèyàn fẹ́ yanjú ìṣòro kan. Láta ara ìṣòro yìí, èèyàn ó wà mú èrò wá pé irú nǹkan yìí o, ọ̀nà báyìí báyìí la lè tọ̀ láti fi, láti fi yanjú ìṣòro náà. Irú àwọn nǹkan báyìí ó bù káta sí kí a mú èrò tuntun wá lórí rẹ̀. Irú nǹkan tí èèyàn fẹ́ yanjú yìí, ní ó wà sọ irú èrò tí ó wà lórí rẹ̀. Èrò tí ó wà lórí rẹ̀, òun ná dúró lórí ọ̀nà tí nǹkan ń gbà ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó dí pé a fẹ́ mú èrò tuntun wá. Láti fi yanjú ìṣòro náà. Irú àwọn nǹkan báyìí ó bù káta sí kí a mú èrò tuntun wá lórí rẹ̀. Àwọn nǹkan tí ó jẹ́ kùdìẹ̀kùdìẹ lára ìyí tí ó wà lè tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìlànà òun, òní ó mọ mú èrò mí wá lórí pé nǹkan tí ìlànà ti lẹ̀ tí ò lè yanjú. Ọ̀da, ẹja ṣe báyìí, òun ni ó mú kí kùdìẹ̀kùdìẹ tó wà ní ìlànà tẹ́lẹ̀ òun, òní ó mú yanjú. Tó túmọ̀ sí pé a gbọdọ̀ kọ́kọ́ mọ̀ kùdìẹ̀kùdìẹ tó wà la nílẹ̀ lórí ìlànà tó wàn lè tẹ́lẹ̀, lórí kùdìẹ̀kùdìẹ ńlá tí wà ronú bá ṣe yanjú, bá ṣe ṣe ìlànà mí, bá ṣe mú ìlànà mí wá tí ó mọ jẹ́, ẹ́, ìyanjú, tí ó mọ jẹ́ ìdáhùn sí àwọn akùdè tó bá ìlànà ti lẹ̀. Lẹ́yìn náà, a tàn wá wò pé ṣé nǹkan tí èrò tuntun yìí ṣé yóò bá nǹkan tí a fẹ́ ṣe ṣé yóò bá mu. Ṣé yóò fún wa ní ohun tí a fẹ́ lẹ́yìn tí a bá mu lélẹ̀ tán. Bí a ṣe ń mú ìlànà èrò tuntun bá ṣe mú wa nu. Lẹ́yìn náà, a tàn wá gba ìmọ̀ràn lówó àwọn tó ti wà ní ojú pọ́nà nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀. A gbà, a gbà, ẹ́, èrò wọn lórí àwọn nǹkan tí a fi lélẹ̀

Omi tí mo máa ń mu lójoojúmọ́, ó pọ̀ díẹ̀ o. Mo máa ń mu ọ̀rá omi, ọ̀rá omi kan tí mo máa ń mu jẹ́ fifty cl lójúmọ́, bí n wàá mu omi rara, màá mu ọ̀rá omi mẹ́ta, pe ín tiẹ̀ wàá mu omi rara lójúmọ́. Ìgbà mìí wà tó ṣe pé tí ara mi bá bùkátà sí omi lọ́pọ̀lọpọ̀, mo máa ń mu ọ̀rá omi ní àárọ̀ tí ó jẹ́ bí méjì, ní ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ màá mu bí mẹ́ta, ní ìrọ̀lẹ́ sí ọwo álẹ́ màá mu méjì. Tótúnmọ̀ sí pé ọ̀rá omi tí mo máa ń mu lójúmọ́ máa ń tó bí méje. Fifty cl méje, yoó jẹ́ bí three hundred and fifty, bí three hundred and fifty cl tí mo máa ń mu ní ojúmọ́. Ní eyi tò túnmọ̀ sí pé mo máa ń mu tó bí three point five litres of omi. Mo máa ń mu tó three lítà omi ní ojúmọ́, three lítà àti àbọ̀ ní ojúmọ́. Omi jẹ́ ohun tí ó dára púpọ̀ fún ara, kódà òhun ló fẹ́ dára jù. Ará ò gbọdọ̀ máa gbẹ. Ara máa ń bùkátà sí omi torí pé gbogbo oríkìrìkì ara wa ó nílò omi láti fi ṣiṣẹ́. Ọpọlọ wa ó nílò omi, gbogbo ara wa ló nílò omi. Tí ẹ̀dá bá wa wà tí kìí mu omi àbí tí kìí mu omi dáadáa, tó bá padà yá ara rẹ ó bù-- ara rẹ ó bèrè fún. Tó bá dí pé ara ń bèrè fún, àsìkò náà ni máa ń nira díẹ̀ àbí tí máa ń yíwọ́. Ní èyi tò túnmọ̀ sí pé kí ẹ̀yin ó gbìyànjú láti rí pé ní gbogbo ìgbà ni ò ń mu omi kí ará ò lè bá mọ́ ṣiṣẹ́ dáadáa bó ṣe ye kò ṣiṣẹ́, kí ará ò máa ṣe jọm jọm bó ṣe ye kí ó ṣe.

Kíkọ́ ǹkan tuntun níbi iṣẹ́. Ìgbà tí mo kọ́ ǹkan kan tuntun níbi iṣẹ́ gbẹ̀yìn náà ni mò lè sọ pé àná nítorí pé ó ní iṣẹ́ kan tí mò ń bá oníbàárà mi kan ṣẹ lọ́wọ́. Lẹ́yìn tí ó ṣe pé ó fún mi ní àwọn ìròyìn kan padà nípa iṣẹ́ náà tí ó jẹ́ kùdìẹ̀kùdìẹ tó wà lára iṣẹ́ tí mò bá ṣe. Ìgbà tó sàlàyé àwọn ǹkan yìí fún mi, ọ́ bá mi lọ́kàn jẹ́ díẹ̀. Ní àná tí mo wá ń ṣe àwọn iṣẹ́ kan lọ́wọ́ tó jẹ́ iṣẹ́ tuntun ni wọ́n máa ń padà rí ìdáhùn sí àwọn ìbéèrè tí oníbàárà mi béèrè lórí iṣẹ́ tí mo ṣe fún. Leyì tí ó jẹ́ ìdáhùn sí àwọn ìbéèrè náà tí ó sì kọ̀ mí ní àwọn ẹ̀kọ́ tuntun èyí tí mi ò mọ̀ tí mo rò pé mo mọ̀. Ọ́ kọ̀ mí ní àwọn ẹ̀kọ́ tuntun yìí níbí pé inú mi dùn àyò mí kún wípé mo kọ́ ǹkan tuntun. Lẹ́yìi tí ó, ó ṣe ìrànlọ́wọ́, ìrànlọ́wọ́ fún mi lórí àwọn iṣẹ́ mìíràn tí màá ba ṣe àti ní ọjọ́ iwájú nígb tí èèyàn bá ń padà wá, tí èèyàn bá fẹ́ gba iṣẹ́ kan tí ó ní í ṣe pẹ̀lú àwọn ẹ̀kọ́ wọ̀nyí. Kíkọ́ ẹ̀kọ́ tuntun ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Kíkọ́ ǹkan tuntun ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì púpọ̀. Àgàgà tọ́ bá jẹ́ iṣẹ́ owọ́ tí èèyàn ń ṣe, àwọn oríṣiríṣi ẹ̀kọ́ tuntun, tuntun, tuntun ni ó wà ní ibi àwọn ǹkan wọ̀nyí. À tí ó jẹ́ pé èèyàn nílò láti máa ṣe àlékún ìmọ̀ tí èèyàn fi ń ṣe àwọn iṣẹ́ náà. Papa jùlọ ní ni iru àsìkò tí a wà yìí tí ó ṣe pé tẹkinọ́lọ́jì ń lọ síwájú síi ni kò lọ sẹ́yìn. Mímọ̀ọ́ lo àwọn ǹkan ìgbàlódé tẹkinọ́lọ́jì àti máa kọ́ ẹ̀kọ́ rẹ̀ ní gbogbo ìgbà yóò máa sokùnfà kí iṣẹ́ ẹ dà, kí iṣẹ́ ènìyàn kó má lọ síwájú síí kó sì máa fàkọyọ̀ láàárín àwọn iṣẹ́ yòókù.

Ẹ̀kọ́ tí èmi fẹ́ràn jù nígbà tí mo wà ní ilé ìwé, ọ̀un nà ni ẹ̀kọ́ ìṣirò tí wọ́n ń pè ní Mathematics àti ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì Physics. Ẹ̀kọ́ méjèèjì jẹ́ ẹ̀kọ́ kan tí mo nífẹ̀ẹ́ sí jù ní ìgbà tí mo wà ní ilé ìwé girama. Èyi tó ṣe pé ibẹ̀ ni mo ti máa ń ṣe dáadáa jù láàárín àwọn akegbẹ́ mi nígbà náà. Ni ọdún náà lóun, mo tún máa ń lọ ṣe aṣojú ilé ìwé mi níbi àwọn ìfigagbága lórí ètò ẹ̀kọ́ lórísìírísìí ní àwọn ìlú mìíràn. Mo ti lọ tó ìfigagbága bí oríṣi mẹ-- mo lọ tó ìfigagbága bí oríṣi bí mẹ́ta sí mẹ́rin kí n tó kúrò ní ilé ìwé. Lẹ́ yìí tí mo sì gbìyànjú agbára tèmi níwọ̀nba bí ó ti ṣe mọ. Ìmọ̀ yìí ó jẹ́ ǹkan tí ó sún mi di ẹni tí òun lọ kọ́ ẹ̀kọ́ nípa, ẹ́ẹ́, nípa iná mọ̀nàmọ́ná àti nípa ohun tí wọ́n ń pè ní energy, agbára. Mo parí pẹ̀lú, mo, mo parí pẹ̀lú first class ní ilé ìwé gíga tí wọ́n ń pè ní yunifásítì níbi ẹ̀kọ́ engineering electrical àti electronics ní ilé ìwé gíga ti ilẹ̀ North. Ìmọ̀ yìí ó jẹ́ ìmọ̀ tí ó ṣe pàtàkì jùlọ ní ìgbésí ayé èdá. Kódà beeyan o ṣe engineering gan. BÓ jẹ́ títa rírà lèeyàn ṣe àbí nínú ọjà. Eeyán nílò ìmọ̀ ìṣirò láti fi lè mójútó ọjà àti láti lè ta ọjà àti láti lè ṣe àwọn ǹkan tí ó ṣe kókó níbi ètò títa rírà.